Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Mo máa ń múra sílẹ̀ pẹ̀lú ìpà fún ìpàdé sílẹ̀ fún àwọn oníbàárà nípa mímọ àwọn nǹkan tí oníbàárà fẹ́ àti àwọn nǹkan tí a lè ṣe láti ràn wọ́n lọ́wọ́ nípa fífi àwọn nǹkan wọ̀nyí sí orí pépà tàbí orí ìléwọ́ kan. Tàbí a tún máa ń múra sílẹ̀ nípa gbigba àwọn oníbàárà wa ní ìyànjú láti tẹ̀síwájú bí mo ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú àwọn oníbàárà ni eleyìí.

Báwo ni o ṣe máa ń ba ọwọ́ àwọn ènìyàn? Bí mo ṣe máa ń gba ọwọ́ àwọn ènìyàn ni pé tí mo bá rí ẹni tí mo ti rí láti ọjọ́ tó ti pẹ́, màá ma gba ọwọ́ wọn láti kí wọn dáradára pọ̀. Nígbà tí mo bá n ṣe èyí, mo máa n ríi dájú wípé tí mo bá gba ọwọ́ tán, màá ma lọ fọ ọwọ́ mi láti rí mọ wípé ọwọ́ mi mọ́n tónítóní bí mo ṣe máa n ṣe ní iyì.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ nǹkan lórí íńtánẹ́ẹ̀tì. Nígbà tí ayé ti di ayé lújára bí ajẹrẹ báyìí, kò sí pé a jẹ́ ṣẹ n lọ sí ibi kan láti máa kọ́ nǹkan. Àbí òmíran, gbogbo nǹkan tí ènìyàn nílò pátá ló wà ní orí íńtánẹ́ẹ̀tì. So ìdáhùn mi ni wí pé bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ àwọn nǹkan lóríṣiríṣi lórí íńtánẹ́ẹ̀tì, láti dorí pé ká kàwé lórí íńtánẹ́ẹ̀tì, tàbí ka a wọ Google tàbí ka wọ YouTube. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ó ní àwọn èròjà tí èèyàn fi lè kẹ́kọ̀ọ́ nínú, tí èèyàn dẹ́ máa kẹ́, tí èèyàn sì máa kẹ́ á kọ́ ẹ̀kọ́ dáradára. So ìdáhùn mi ni pé bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ ẹ̀kọ́ lórí íńtánẹ́ẹ̀tì.